Ọjọ́ Fridayyy ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀. Mo fẹ́ràn ọjọ́ Fridayy yìí torí pé ọjọ́ Fridayy ni ọjọ́ tí ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ sí ní wá sí ọ̀pin, ó ní ìbẹ̀rẹ̀ wííkẹ̀ǹdì. Ìṣẹ́ yìí sì pọ̀ ní ọjọ́ Fridayy torí pé ọ̀kan gbogbo enìyàn ti wà lórí ìsimi fún ìparí ọ̀sẹ̀.

Oríṣìíríṣìí ojú òpó ayélujára ni mo wà, bíi ojú òpó àgbábọ́ọ̀lù Manchester United, mo wà ní ojú òpó àwo fíìmù náà, mo tún wà ní ojú òpó àwọn olólùfẹ́ bọ́ọ̀lù lápapọ̀, gbogbogbò, motu wà ní ojú òpó ibi a ti ń ka oríṣìíríṣìí ìwé.

Ìwà ìṣòwò mi dára púpọ̀ torí wípé mo jẹ́ ẹnìkan tí ó mọ̀ bí a ṣe ń tì owó tó sì lọ́pọlọpọ̀ pipe fún ọwọ́. Mo mọ̀ nípa ìṣirò àti owó dáadáa. Mo sì mọ̀ bí a ṣe ń sọ ogún di ogójì pẹ̀lú owó ṣíṣe. Èyí ló fàá tí mo fi lè sọ fún ọ pé dájú pé ìwà ìṣòwò mi dára torí wípé mo mọ̀ bí a ṣe ń ṣòwò jẹ́dù dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì iṣẹ́ yìí ni ó ṣe ìdánimọ̀ fún mi pé ọmọ ilé-iṣẹ́ báyìí ni mo jẹ́, pé ipò báyìí báyìí ni mo sì dì mú ní ilé-iṣẹ́ náà. Káàdì yìí ni mo máa ń fún gbogbo àwọn ènìyàn tó bá fẹ́ mọ̀ nípa mi àbí tó bá fẹ́ wàá mi wá sí ilé-iṣẹ́ wa tàbí tó bán fẹ́ wá ṣòwò pẹ̀lú mi ní ilé-iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni o, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Kódà mo ní ìforúkọsílẹ̀ níbí ilé ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkínni ni ilé ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United, mo ní ìforúkọsílẹ̀ síbẹ̀. Ikeji ni ilé ìdárayá àwo sinimá Desperadoes mo ní ìforúkọsílẹ̀. Mo tún ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá àwo bọ́ọ̀lù.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ẹ̀wà pẹ̀lú chicken tàbí ẹran màálù. Mo fẹ́ràn oúnjẹ yìí púpọ̀púpọ̀ torí wipé ó wà ní ìkán lára àwọn oúnjẹ tí ìyá mi máa ń sè fún wa lọ sí school nígbà tí a wà ní kékeré. Ojoojúmọ́ ni a sì sábà máa ń jẹ ìrẹsì àti ẹwà yìí. Mo sì fẹ́ràn rẹ̀ púpọ̀púpọ̀.

Rárá o, n kò ní àwòrán rárá o. Mi kò ní àwòrán kankan lára torí wípé mi ò rí bí ǹkan tó dára láti máa ní àwòrán àbí tatu lara o. Ẹni tó bá sì ti l'àwòrán lára àbí tatu lara kò ní le máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn ènìyàn ní hosipitu. Èyí sì jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi torí pé mo fẹ́ràn láti máa fún àwọn ènìyàn ní ẹ̀jẹ̀ ní hosipitu.

Lẹ́ẹ̀kọ̀kan, orí máa ń fọ́ mi. Bóyá tí n bá ti ṣiṣẹ́ ju àbí ó bá ti rẹ mí ju, tàbí ìgbà mìíràn tí mi ò bá sùn déédéé tí oorun mi ò tó. Àwọn nǹkan báyìí ló máa ń fa tí orí fi máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan. Ìgbà mìíràn sì ní ó lè jẹ́ wípé bóyá àìsàn ibà àbí màléríà ló fẹ́ tẹ mí mọ́lẹ̀ díẹ̀, ìyẹn náà lè mú orí fi fọ́ wa fún mi.

Rárá o, mi kì í rọrùn nígbà tí mo bá sùn. Tí n bá ti sùn báyìí, mo sùn lọ́ǹtẹ̀ mi ni ẹ̀mí mi ń di àrùn pá tàbí kí n máa yí kéré lórí bẹ́ẹ̀dì tàbí kí n máa rọrùn. Rárá o, ojú kan tí n bá ti sùn lọ síná ni mo máa ń wà títí tí màá fi dí. Mi ń di àrùn pa. Rárá, mi sì ń tó gbé.

Ìgbà tí mo máa ń fọwọ́ lójoojúmọ́ kò lóǹkà o. Gbogbo ìgbà tọwọ́ mi bá ti dọ̀tí tàbí tí n bá ṣe iṣẹ́ kan tan àbí mo lọ sí ilé ìgbọ̀nsẹ̀ ni mo máa ń fọwọ́ mi o. Tàbí tí n bá fẹ́ jẹun, mo gbọdọ̀ fọwọ́ mi kí n tó bẹ̀rẹ̀ sí ní jẹ oúnjẹ náà. Torí náà ni mi ò lè sọ pé iye ìgbà bá yé pàtó ni mo máa ń fọwọ́ lójoojúmọ́ ṣùgbọ́n ó pò gidi.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rín àti ọ̀yàyà, mo máa ń fi ohùn mi fa wọn mọ́ra. Oríṣiríṣi ọ̀nà tí mo ṣì máa ń bá wọn sọ̀rọ̀ ni bóyá lórí WhatsApp àbí lórí Íńtánẹ́ẹ̀tì. Ìgbà mìíràn gẹ́gẹ́ mo máa ń bá wọn sọ̀rọ̀ lórí social media bí TikTok, Twitter, Facebook, Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn mìíràn sì re, mo máa ń pè wọ́n pẹ̀lú nọ́mbà wọn lórí fóònù ni.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú ìdákẹ́jẹ́ mi. Mi ò ń pariwo rárá, kódà mi ń ṣe party kankan àbí kí n celebrate rẹ̀ jù, èmi nìkan náà ni mo máa ń sábà wà tàbí kí n wà pẹ̀lú àwọn ẹbí mi. Ká sì jọ ṣé ní kékeré nínú ilé wa láì pariwo sí tà fún ẹni kankan láti gbọ́.

Rárá o, n kò ní ẹranko ọ̀sìn. Àti ìgbà tí mo ti wà kékeré ni bàbá mi ò ti gba ká máa sin ẹranko ọ̀sìn nínú ilé wa. Ó sọ wípé a kò gbọ́dọ̀ sin ẹranko ọ̀sìn. Èyí ni kò fún mi ní àǹfààní àti lè máa sin ẹranko ọ̀sìn ní ìgbà tí mo wà kékeré. Ìgbà tí mo sì dàgbà yìí náà iṣẹ́ ò fún mi láyè láti máa sin ẹranko ọ̀sìn rárá.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń fọn gidi. Oríṣiríṣi nǹkan ni mo mọ̀ bí a ti ń fọn. Mo mọ̀ bí a ti ń fọn fèrè, mo mọ̀ bí a ti ń fọb dùùrù, mo mọ̀ bí a ti ń tẹ piano gan pàápàá, mo mọ̀ bí a ṣe ń fọn flute náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sọ́ọ̀sí wa ni wọ́n sì ti kọ́ mi bí a ṣe ń fọn gbogbo àwọn nǹkan yìí. Ṣọ́ọ̀ṣì Methodist ìsàlẹ̀ ààrọ̀, ibẹ̀ ni mo ti kọ́ bí a ṣe ń fọn àwọn oríṣiríṣi instruments yìí.

Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni láti fẹ iṣẹ́ mi káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà, láti mú iṣẹ́ mi kúrò ní ìpínlẹ̀ kan sósó kí n mú káàkiri gbogbo ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ Nàìjíríà. Ìyẹn wípé mo fẹ expand iṣẹ́ mi to all the states tó wà ní ilẹ̀ Nàìjíríà.

Tí n bá ń dúró dè nǹkan, mo lè máa gbọ́ orin lórí fóònù mi láti lè jẹ́ kí àkókò tètè lọ, tàbí kí n máa wo fíìmù lórí fóònù mi, tàbí kí n máa gbá géèmù gan, tàbí kí nǹkan máa scroll lórí social media lásán kí n máa wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ n bẹ́ẹ̀. Ìgbà mìíràn sì rẹ̀, mo lè máa wo highlighti àwọn bọ́ọ̀lù àwọn match tí wọ́n ti gbá kọjá ní ọ̀sẹ̀ náà kí n fi máa dá nu ara mi dùn kí àkókò lè tètè lọ.

Bẹ́ẹ̀ni o, mo máa ń dé ní àkókò torí pé mo gbàgbọ́ wípé ìwà gidi ni kí èèyàn tètè máa dé ní àkókò. Ẹn tí ò bá sì mọ bí a ṣe ń dé ní àkókò, ó ti ní ìwà tí kò dáa lára. Èyí ló fàá tí mo fi ma n ripé gbogbo ibi tí n bá fẹ́ lọ, mo máa ń dé bẹ̀ ní àkókò. Mi in pẹ́ dé bẹ̀ rárá.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ kì pẹ́ púpọ̀ rárá, kì gba mi jù ọgbọ̀n iṣẹ́ jù lọ. Tí n bá ti kúrò ni ilé, ma rìn fún bíi ìṣẹ́jú mewa láti ilé mi sí junction àdúgbò mi, tí n o ti wò bóyá mọ́tò ni àbí bos ni àbí ọ̀kadà ti yo gbé mi láti junction yí tààrà lọ sí ibi iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jí torí wípé mo jẹ́ ẹnìkan tí àwọn ènìyàn máa ń gbọ́ ọ̀rọ̀ rẹ̀, tan sì máa ń tẹ̀lé ohun tó bá sọ. Wọn máa ń fẹ́ràn àti ṣe nǹkan tí n bá sọ torí wípé wón mọ̀ wípé mo ní ọgbọ́n púpọ̀ tí mo sì mọ bí a ṣe ń ṣètò ǹkan. Èyí ló fà tí àwọn ènìyàn ṣe máa ń tẹ̀lé mi, wón sì máa ń bá mi fún dídarí kí n darí wọn.

Etí ìgbọ́ tọ̀ ní sùúrù tó máa ń farabalẹ̀ tó máa ń gbọ́ ọ̀rọ̀ láti mú koko inú ọ̀rọ̀ kì í ṣe láti lè fèsì, sugbọ́n láti lè mú èyí tó bá wúlò nínú ọ̀rọ̀ náà láti mú dúró láti lè mọ bí ọ̀rọ̀ ṣe máa ń dùn letí. Irú etí ìgbọ́ yìí ni mo máa ń lò kì í ṣe etí ìgbọ́ jagidijagan.

Oṣù December ni mo fẹ́ràn jù nínú gbogbo oṣù tó wà nínú ọdún. Mo fẹ́ràn oṣù December yìí torí wípé oṣù December yìí ni òpin ọdún, ibẹ̀ sì ní ọ̀pọ̀lọpọ̀ àjọ̀dún bíi àjọ̀dún Kérésì, àjọ̀dún Boxing Day àti àjọ̀dún ọdún tuntun wa. Inú gbogbo ènìyàn sì máa ń dùn púpọ̀ ní oṣù December yìí torí wípé a ń retí ìbẹ̀rẹ̀ ọdún titun àti òpin ọdún ẹlẹ́yi.

Ó kéré tán, ìgbà méjì ni màá fọyín ní ojoojúmọ́. Mo máa ń fọyín ní òwúrọ̀, mo sì máa ń fọyín ní àṣálẹ́ kí n tó sùn. Ìgbà méjì yìí ni mo máa ń fọyín ní ojoojúmọ́. Ẹyọjọ́ mìíràn wà tó lè ju méjì yìí lọ torí mo rántí wípé mo ti fọ lẹ́ẹ̀mẹta rí. Ìgbà tí ẹnu bẹ̀rẹ̀ sí ní, ẹnu mi bẹ̀rẹ̀ sí ní korò, ó bẹ̀rẹ̀ sí ní ṣe bákan bákan lọ́ọ̀sán ọjọ́ kan, mo fọ̀ọ́ lọ́ọ̀sán ọjọ́ náà, mo sì tún fọ̀ọ́ lálẹ́ lẹ́yìn tí mo ti fọ̀ọ́ láàárọ̀.

Bẹ́ẹ̀ni o, mo jẹ́ ènìyàn tí mọ̀ bí a ṣe ń ṣètò nǹkan púpọ̀ púpọ̀. Mo mọ̀ bí a ṣe ń to nǹkan tí ó ṣe ń jẹ́ kí nǹkan máa lọ nírọ̀wọ́ rọ́sẹ̀. Mo mọ̀ bí a ṣe ń darí nǹkan, bí a ṣe ń mójútó nǹkan tí gbogbo re o sì máa lọ bó ṣe ń lọ. Torí náà, mo mọ̀ bí a ṣe ń ṣe ètò nǹkan. Kódà ọ̀gá mi níbi iṣẹ́ gbà máa ń gbé oríyìn fún mi tó bá di ìdí ká ṣe ètò nǹkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò kódà. Ìpè fídíò yìí ni mo máa ń ṣe pẹ̀lú gbogbo àwọn ènìyàn mi tí ó wà ní òkè òkun, tí wọ́n ò sí ní ìlú Nàìjíríà mọ́ tí a ò lè jọ ríra wa ní ojú ayé mọ́ ṣùgbọ́n à ń ríra wa lórí fóònù pẹ̀lú video call yìí. Kódà mi ò lè ṣe kí n má ṣe ìpè fídíò lójúmọ́ kan.

Bí mo ṣe máà ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ kò le púpọ̀ rárá. Tí n bá ti jí láàárọ̀ tí mo múra ibi iṣẹ́ mi tí mo ṣe tán, mà a kúrò nínú ilé mi, mà a rìn fún bí iṣẹ́jú mẹ́wàá lọ sí junction títí àdúgbò mi àti junction yí ni mà a ti wọ bọ́ọ̀sì àbí ọ̀kadà tí yóò gbé mi lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpọ̀ ẹyin. Kò dà, kò sí ibi tí mo lè lọ tí mi ò ní gbé àpò ẹyin mi yìí dání. Àpò ẹyin mi yìí ni mo máa ń kó gbogbo ǹkan mi sí, bií lápọ́tọ̀pù mi, àwọn ìwé mi, fóònu mi, power bank mi àti àwọn nǹkan ìní mi kékéke ti mo máa ń mú dání lọ ìgboro.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Yorùbá bọ̀ wọ́n ní "A bèèrè ọ̀nà kì í ṣìnà". Gbogbo ìgbà tí ń bá ti mọ ọ̀nà àbí tí ń bá lọ ibi tí n ò dé rí, tí n ò sì mọ̀ bẹ́ dáadáa, kíákíá ni màá bèèrè lọ́wọ́ àwọn ènìyàn tó wà lọ́nà àbí àwọn tó ń gbé àdúgbò náà. Mi ò ṣe bí ẹni wí pé mo mọ̀ ọ́n rárá tàbí kí nǹkan máa lọ bó ṣe wù mí o. Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn ní gbogbo ìgbà.

Rárá o, mi mú àwọn ohun mímu pirotini. Nǹkan tó fàni wípé mo ní àìlera díẹ̀ lára àìlera ẹfunpa giga. Dókítà sì ti sọ fún mi wípé kí n sá fún gbogbo àwọn nǹkan mímu bí i parotini, àwọn nǹkan mímu ọtí líle, àwọn nǹkan mímu tí ó ní ṣúgà, leminira nǹkan nǹkan.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń kọ́kọ́ kọ gbogbo ohun tí mo bá fẹ́ mú dání fún ìrìn àjò yìí. Mo máa ń kọ gbogbo wọn sílẹ̀ sórí ìwé kan àti inú ìwé yìí ni un ó sì ti bẹ̀rẹ̀ sí ní tó tí un ó sì máa yẹ ìwé náà wò pọ̀ mọ́ àwọn nǹkan tí mo ti to sínú báàgì mi kí mọ́ bá gbàgbé ohunkóhun tí m bá sì ti ń to àwọn nǹkan tó wà lórí ìwé náà ni un ó sì máa máàkì rẹ̀ títí tí gbogbo ẹrù tí mo fẹ́ kó lọ yóò fi pé.

Rárá o, ẹ̀yìn kìí fọ́ mi o. Ọmọ kékeré ara mi sì ni mí, gbogbo ara mi ló sì dá péréré tí gbogbo rẹ̀ n siṣẹ̀ dere. Kò sí ikankan nínú ara mi, ninu ẹyà ara mi àbí ago ara mi tó ń ro mí. Gbogbo ẹ̀yìn mi ló náà síbẹ̀ tí kò ro mí rárá. Apá ò ro mi, ọrùn ò ro mi, orí ò fọ́ mi, gbogbo ara mi ló dá péréré. Ope ni foluwa.

Mo ma ń pín owó pẹ̀lú àwọn ọrẹ mi ní ọ̀nà tó tọ, tí ó sì dáa tí kò ní ahun. Mo máa ń pín dọ́gba nítorí wípé mi ò fẹ́ ìrẹ́jẹ rárá, mi ò sì lè rẹ́ ẹni kankan jẹ láíláí. Kódà ẹni tí ń ò mọ̀ rí gan-an, n ò lè rẹ́ jẹ. Ká sẹsẹ máa wà sọ àwọn ọ̀rẹ́ mi tó súnmọ́ mi tímọ́tímọ́ tí mo sì fẹ́ràn tímọ́tímọ́ jùlọ. Rárá o, mo máa ń pín owó dọ́gba láàrín wa ni o.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gba ọgbọ̀n ìṣẹ́jú. Ọgbọ̀n ìṣẹ́jú yìí ni àyẹ́ tán máa ń fún wa ní ibi iṣẹ́ mi láti gba ìsinmi oúnjẹ ọ̀sán. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mi fi ìsinmi yìí gan jẹun. Mo fi máa ń ṣiṣẹ́ lọ náà ni, torí wípé mi ò fẹ́ kí n máa jẹun lọ́sàn púpọ̀ tẹ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó jẹ́ pé ìpápánu lásán ni màá kàn rà tí màá sááre jẹun tí màá sì padà sẹ̀nu iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn orin òkè. Oríṣiríṣi orin, ìgbàlàdùn, orin ìgbàlódé ni mo máa ń gbọ́ tó jẹ́ àwọn orin tó wá láti òkèèrè tí ṣe orin ìbílẹ̀ wa gáà bíi hip hop, rap, R&B, soul music, house music àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orin òkè ni gbogbo àwọn orin yìí mo sì fẹ́ràn wọn púpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ o. Gbogbo nǹkan tí mo bá ṣe níbi iṣẹ́ lójoojúmọ́ ni mo máa ń kọ ìròyìn rẹ̀. Torí wípé ọ̀seọ̀sẹ̀ ni a máa ń ṣe àfihàn ìròyìn yìí ní ìpàdé gbogbo ilé iṣẹ́. Olù kalùkù yóò sì sọ gbogbo ohun tó dáwọ́ lé láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ títí dé òpin ọ̀sẹ̀.

Ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń kọ́kọ́ farabalẹ̀, mo sì máa ń mú kí gbogbo àwọn ẹgbẹ́ kí wọ́n farabalẹ̀ kólukálukú má bẹ̀rù kí a lè jọ kóripọ̀ ká fi ojúṣúnùnkun wo ìṣòro náà torí tí gbogbo wa bá fojúṣúnùnkun wo táa pa á ó ripọ̀ kí a la ó rí àbáyọ sí ìṣòro náà.

Mo ní irungbọ̀n díẹ̀, ṣùgbọ́n kò tẹ́ mi lọ́rùn torí wípé irungbọ̀n mi yìí kò pọ̀ tó. Mo fẹ́ kó pọ̀ ju báyìí lọ àti wípé kò kún tó rárá. Ó pín sí abala méjì. Àárín ibi irungbọ̀n mi kò sí irun bẹ̀ẹ̀ rárá. Ibi ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ méjì ni ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì nìkan ni irun wà. Irun tó sì wà ń bẹ́ ọ̀ pọ̀ tó lójú mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran iṣẹ́ ìtagbangba. Kódà mo fẹ́ran iṣẹ́ ìtagbangba yìí ju iṣẹ́ inú ilé lọ, torí wípé iṣẹ́ ìtagbangba máa ń mú ìgbádùn dání lọ́wọ́. Mo máa ń rí gbogbo àyíká mi, atẹ́gùn sì máa ń pọ̀, gbogbo rẹ̀ sì máa ń gúnrégé ju kí èèyàn máa ṣiṣẹ́ nínú ilé tí kò ní rí ohun kan mìí ju inú ilé lọ.

Tábìlì iṣẹ́ mi ó rẹwà, ó fine ó sì tuntun. Ó tóbi díẹ̀, orí rẹ̀ sì ni mo kó gbogbo àwọn òun èlò iṣẹ́ mi bí komputer, modem, flash drive, hard disk àti àwọn be be lọ. Orí rẹ̀ ni gbogbo wọn wà tí mo sì máa ń ṣise lórí tábìlì mi yìí.

Bẹ́ẹ̀ni o, mo máa ń mu coffee ní ibi iṣẹ́ dáadáa. Mo máa ń mu láàárọ̀ tí n bá dé ibi iṣẹ́ kí n fi lè bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ọkàn tó dára. Torí wípé tí n ò bá ti mu coffee ní àárọ̀, gbogbo ọkàn mi sì ní di ibi iṣẹ́. Coffee yìí ló máa ń jẹ́ kí ọkàn mi pàpọ̀ sí ojú kan tí sì lè fi bẹ̀rẹ̀ si ní ṣiṣẹ́ dáadáa.

Oríṣiríṣi aṣọ ni mo fẹ́ràn àti wọ̀. N kò ní irú fẹ́ kan tí mo fẹ́ràn pàtó. Ṣùgbọ́n aṣọ tó bá ṣà àti dá, tó rẹwà, tó sì jẹ́ aṣọ ìgbàlódé, màá fẹ́ràn rẹ̀ láti wọ̀. Bóyá póló ni o, bóyá shirt ni o, bóyá vest ni o, bóyá jersey ni o. Èyíkéyìí tó bá jẹ́, tó bá ṣà sì jẹ́ tuntun tó sì rẹwà, màá fẹ́ràn àti wọ̀.

Bi mo se máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀ ní wípé mo máa ń fi ọkàn mi yìí sí ọwọ́ Ọlọ́run. Máa gbàdúrà sí Ọlọ́run kó rán mi lọ́wọ́ láti lè pàrọ̀ ọkàn mi kí n lè ṣọ̀kan gírí. Máa sì mú bíbélì mi, màá sì ká díẹ̀. Tí n bá ti ṣe èyí, ọkàn mi yóò le, màá sì le bẹ̀rẹ̀ sí ní mú iṣẹ́ náà láti máa ṣe lẹ́yọ ko ọkàn títí tí yóò fi tán.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ pẹ̀lú ọ̀wọ́ líle ṣùgbọ́n ọ̀wọ́ tó tọ́ tí óò ṣẹ́ka fún wọn tí kì í sì fìyà jẹ wọ́n tí ó tọ̀ ọ́. Rárá, mo máa ń bá wọn sọ̀re náà. Kì í ṣe lilé nìkan. Bí n bá ṣe ń lé sí wọn lẹ́kọ̀ọkan náà ni mo n bá wọn sọ̀rẹ́ tí mo ń bá wọn sọ̀yàyà tí mo sì ń kọ́ wọn, tí mò ń tọ̀wọ̀n sọ́nà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Kódà kò fẹ́ mọ̀ sí ọjọ́ náà tí mi ò ní kọ̀wé pẹ̀lú ọwọ́. Àti kékeré ni iwa yìí ti mọ̀ mi lára torí wípé àti kékeré ni mo ti mọ̀ tí ranti wípé mo máa ń ko gbogbo àwọn ìtàn, àwọn àrọ́bá, àwọn àlọ́ tí bàbá mi máa ń sọ fún wa. Mo máa ń kọ gbogbo rẹ̀ sílẹ̀ sínú ìwé. Iwa yìí ló sì mọ̀ mí lara títi ti mo fi dàgbà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wà ní òru ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà lẹ́ẹ̀kọ̀ọ̀kan torí wíwà ní òru ma ń dára ju wíwà ní ọ̀sán nígbà míràn torí wípé ọkọ̀ kì í pọ̀ lójú títì lórù gbogbo ẹṣin ma ń dákẹ́. Olùwárí aṣi lè máa rìn bó ṣe wù tí kò ní sí ìdíwọ́ kankan.

Oríṣiríṣi orin aládùn bí orin R&B, Hip-pọ́pù, rap, house music soul music, orin Fuji, orin apala àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní mo máa ń gbọ́ tí ń bá wa nínú ọkọ̀. Tí mo bá gbọ́ orin, mo lè máa gbọ́ podcast, àwọn podcast bọ́ọ̀lù, fíìmù, kankan tí mo fẹ́ràn.

Bẹ́ẹ̀ni o, mo máa ń pe àwọn oníbàárà tuntun dáadáa láti ṣe àyẹ̀wò lórí wọn, kí n bẹ̀rẹ̀ àlàáfíà wọn kí n sì kí wọn kí wọ́n lè mọ̀ pé lóòótọ́ ni wọ́n mú láyà mi tí mo sì máa ń rántí wọn lóòrèkóòrè. Èyí sì máa ń jẹ́ kí ni wọ́n dùn púpọ̀púpọ̀ kan lè mọ̀ wípé mo fẹ́ mọ̀ nípa àlàáfíà wọn, mo sì rí wọn gẹ́gẹ́ bí ènìyàn gidi. Èyí sì máa ń jẹ́ kí wọ́n ń máa padà wá ra ǹkan.

Kí n tó lọ sùn, ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni wípé mo máa ń wẹ̀. Lẹ́yìn tí mo bá wẹ̀ tán, màá fọ eyín mi. Lẹ́yìn tí màá ṣe eyìí tán, màá wọ aṣọ ìwọ̀sùn mi, ìyẹn pyjamas mi. Lẹ́yìn tí mbá ti wọ eléyìí, màá wá bó ṣetí bẹ́ẹ̀dì mi, màá wólẹ̀, màá gbàdúrà sí Ọlọ́run mi, màá dúpẹ́ lọ́wọ́ rẹ̀, màá sì tọrọ fún àbò rẹ̀ lórí mi ní òru kí n tó sùn.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń se oúnjẹ níwọ̀nba. Bó tile jé wípé ọkùnrin ni mí, síbẹ̀síbẹ̀ mo mọ bi a ti n ṣe ounjé torí wípé ìyá mi kọ mi láti máa se oúnjẹ nígbà tí mo wà kékeré. Ọmọ oloúnjẹ ni mí, oúnjẹ ni ìyá mi ń tà, ìyá tó sì bí ìyá mi náà, oúnjẹ lọ́un naa tà. Ìdí nìyí tí mo fi mọ oúnjẹ sè torí pé àwọn ìyá mi méjèèjì kọ́ mi bí wọ́n ṣe ń se oúnjẹ.

Bẹ́ẹ̀ni o, mo mọ̀ bí a ti ń yá àwòrán. Kódà mo dìdí lọ kọ́ bí a ti ń yá àwòrán yìí ni pẹ̀lú camera. Nígbà tí mo parí ilé ẹ̀kọ́ yunifásítì ní ilé Ifẹ̀, mo lọ kọ́ ẹ̀kọ́ bí a ti ń yá àwòrán lọ́dọ̀ ẹnìkan fún oṣù mẹ́ta. Ibẹ̀ ni mo ti kọ́ bí a ṣe ń ya àwòrán gẹ́gẹ́ bí photographer.

N kò lè rántí ìgbà tí mo kẹ́yìn ní àlá bùrúkú, ó ti pẹ́ gan-an torí wípé mi ò sábà láàlá irú kan gangan tẹ́lẹ̀. Bóyá gidi ni o àbí burúkú gan, mi ò sábà láàlá púpọ̀. Ó ti wá pẹ́ tí mo rántí wípé mo láàlá irú kan gangan gbẹ̀yìn. Ká ṣe sẹ̀ wá sọ wípé àlá bùrúkú. À, ó ti pẹ́ gan tí mo ti kẹ́yìn ní àlá bùrúkú. Kódà n kò ti rántí ìgbà náà, n kò lè sọ pé ìgbà báyìí pàtó ni.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Ọ̀nà tí ẹni náà bá nílò tó bá jẹ́ wípé nǹkan tágbàrà mi gbe abí nǹkan tí mo ní lọ́wọ́ àbí nǹkan tí mo lè ṣe ni màá ṣe. Boya owó ni, boya àsìkò ni, boya oríṣi ìrànwọ́ mi ni èyíkéyìí tó bá jẹ́, tó bá ṣà tìjẹ́ nǹkan tí mo ní lọ́wọ́ àbí nǹkan tí mo lè ṣe tàbí tágbàrà mi ká, màá ran ẹni náà lọ́wọ́.

Ó ma ń tó ìgbà márùn ún sí mẹ́fà tí mo fi má ń wo ojú àwòrán lójoojúmọ́. Èmi náà ò mọ ìdí tó fi má ń tó báyìí ṣùgbọ́n ohun tí mo kàn ṣá mọ̀ níwípé ó ṣà má ń wù mí láti má wo ojú àwòrán lóore kóòrè lójojúmọ́. Ìgbà mí ó léwu mi tó ẹ̀ẹ̀mẹrin márùn ún mẹ́fà tàbí jù bẹ́ẹ̀ lọ láti má wo ojú àwòrán.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja. Bàbá mi ló kọ̀ mí bí a ti ń pa ẹja yìí. Nígbà tí mo wà n kékeré, gbogbo ọjọ́ Sátidé ni bàbá mi máa ń mú mi dání lọ sílẹ̀yìn láti lọ pa ẹja ní odò kékeré tó wà ní àdúgbò wa. A ó wú lọ síbẹ̀, a ó sì jókòó síbẹ̀ fún bí i wákàtí mélòó kan ta ó máa pa oríṣiríṣi ẹja tí a bá lè rí pa.

Bẹ́ẹ̀ni o, mo ti fúnni ní ẹ̀jẹ̀ rí. Kódà láìmọye ìgbà, mo jẹ́ ẹnìkan tó lomi lára díẹ̀ tí ẹ̀jẹ̀ ara mi sì dá, tí gbogbo ara mi sì dá tí kò ní àbàwọ̀n kankan. Nko tí àpẹrẹ bọ ara mi n kò ì lo òògùn olóró bíi cocaine àbí heroin. N kò sì ní tattoo àbí àwòrán kankan lara. Àwọn nǹkan wọ̀nyí ló fún mi ní àǹfààní láti lè máa fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn ènìyàn tó bá nílò rẹ̀

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, kódà jù bẹ́ẹ̀ lọ gan. Ìgbà yìí ó tó bí ọjọ́ mẹ́ta mẹ́rin tí mo fi dúró lílo ẹ̀rọ ayárabíàṣá, ṣùgbọ́n ohun tó ṣẹ lẹ́ ni wípé kìí ṣe wípé mo dìdí àbí wípé ó wùmí lọ́kàn láti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá mi o. Ẹ̀rọ ayárabíàṣá mi bàjẹ́ ní àsìkò ọjọ́ mẹ́rin yìí, òun ló fa tí mi ò fi rí lo tí mo fi dúró lílo rẹ̀.

Ìrọ̀rí méjì sí mẹ́ta ni mo máa ń lò kí n tó lè sùn, torí wípé tí n bá lo ẹyọ kan kì í tó mi rárá ó sì máa ń mú ọ̀run ro mí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá lo ẹyọ kan ni mo máa ń tají lóru tí mi gbádùn ọ̀run mi, tí mi ò rí ọ̀run sùn dáadáa tún ọ̀run náà sì máa rọ̀ mí tí n kàn máa yí kiri lórí bẹ́ẹ̀dì. Ṣùgbọ́n ìgbà tí n bá ti lo méjì sí mẹ́ta èyí máa ń dá fún mi púpọ̀púpọ̀, kì í jẹ́ kí ọ̀run rọ̀ mí, mo sì máa ń gbádùn ọ̀run mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nígbà tí n bá wà nínú àárín èrò tàbí tí n bá wà nínú ọkọ̀ àbí tí n bá wà ní ìgboro tí n sì fẹ́ kí gbogbo ohun tí n bá ń ṣe lórí fóònù mi kó máa pariwo síta. Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ ní àwọn àsìkò yìí. Ìgbà mìíràn sì re tí n bá ń jọ́gì náà láraárọ̀, mo máa ń lo ẹ̀rọ ìdájẹ́kẹ́ẹ́ náà ní àdúgbò yìí.

Ọjọ́ ọgbọ̀n, èyí ti ṣe oṣu kan geẹ́regẹ́ ni mo máa ń ní fún ìsinmi ní ọdọọdún. N kò ní ju ọjọ́ ọgbọ̀n yìí. Mi sì gba ìsinmi mi yìí lẹ́ẹ̀kanṣọsọ̀. Mo máa ń pín sí mẹ́ta ni, ọjọ́ mẹ́wàá mẹ́wàá ni mo fi máa ń gba. Mo sì máa ń gba ìsinmi mi ní ẹ̀ẹ̀mẹta láàárín ọdún kan. Mo máa ń ṣe báyìí kí ó lè fún mi ní àkókò àti máa sinmi díẹ̀ díẹ̀ láàárín iṣẹ́.

Mo máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe pẹ̀lú sùúrù àti ọkàn tó ní ìgboyà tó ní imagination, tó sì mọ̀ bí a ṣe ń ṣètò ǹkan meremere ǹkan ńlá mo máa ń fi àkókò ṣe ìwádìí dáadáa láti lè wá gbogbo ǹkan tí ó nílò la tí mo nílò láti pèsè láti lè ṣe àwọn iṣẹ́ àkànṣe yìí.

Òhùn tí mo máa ń sábà ṣe nígbà tí òjò bá rọ̀ ni wípé kí n wà ní orí ibùsùn mi, kí n yí ìṣọ́ bọrú, kí n má tẹ fóònù mi bóyá kí n má wo fíìmù àbí kí n má play game àbí kí n má ka àwọn messages, kí n má ka email àbí kí n má ka oríṣìíríṣìí ǹkan bóyá artikù lórí íńtánẹ́ẹ̀tì.

Rárá n kò ní ọkọ̀ o, ṣùgbọ́n mo ní ìpinnu láti ra ọkọ̀ tèmi tó bá yá. Mo ti ń ṣètò owó rẹ̀ gán sílẹ̀ mo sì ti ń rẹjọ díẹ̀ díẹ̀. Nǹkan tí ó jẹ́ kí n ti ní ọkọ̀ ni wípé ọkọ̀ wọ́n ní orílẹ̀ èdè Nàìjíríà mílíọ̀nù mílíọ̀nù mílíọ̀nù lọ́kọ̀ ní orílẹ̀ èdè yìí. Èyí ló fà tí ń kò ṣe tí ní ọkọ̀, torí owó mi kò tì pé.

Mo ma n gba owó àwọn ènìyàn pẹ̀lú báǹkì àpù mi, ìyẹn áàpù Kúdà, tàbí kí n gbà á sí orí óòpè. Tí mo bá sì ti n gba owó àwọn ènìyàn yìí, mo ma n kọ gbogbo rẹ̀ sílẹ̀ kí ó lè ní rẹ́kọ̀dì, ìyẹn apart from receipt láti báǹkì gan, mo ma n kọ gbogbo owó tí mo bá ti gba sínú ìwé fúnra mi.

Mo máa ń gba ìyìn pẹ̀lú ọkàn tó wà ní ìrẹ̀lẹ̀ tí kò ní ìgbéraga rara. Mo máa ń ṣe báyìí torí wípé mi ì fẹ́ kí ìyìn náà kó kò mí sí kó kó sí mi ní orí débi tí ń ó fi máa ṣìwàwù tàbí tí ń ó fi máa fìll ara mi tàbí tí ń ó fi máa ṣápá kan du kí n máa gbéraga. Rárá mo máa ń rẹ ọkàn mi sílẹ̀ kí ìyìn náà kí ó má ba á kó sí mi lórí kí ó sì má ba má mú mi.

Àwọn nǹkan tí mo fẹ́ràn lórí pízzà ni àwọn nǹkan oríṣiríṣi bíi tòmáto, ata, ẹran, bóyá chicken ni o, wàrà, ìyẹ̀n cheese, broccoli, cabbage. Ǹkankan oríṣiríṣi báyìí ni mo máa ń fẹ́ràn lórí pízza mi torí wípé àwọn nǹkan wọ̀nyí máa ń dùn, wọ́n sì máa ń jẹ́ kí pízzà náà kó ládùn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran pin oúnjẹ mi torí wípé mo jẹ́ ẹnìkan tí kò láhun rárá, tó sì jẹ́ wípé tí mo bá ní ǹkan àbí tí n bá n jẹ ǹkan, mo máa ń fẹ́ kí gbogbo àwọn tó wà ní àyíká mi kí a jọ jẹ, mo sì máa ń pín oúnjẹ mi fún wọn dáadáa. Mi i ṣe ẹnìkan tó máa ń ṣe àdánìkẹ́jẹ, torí mo máa ń fẹ́ kí a jọ máa jẹ, àjọjẹ ló máa ń dùn, àdánìkẹ́jẹ kì í dùn rárá.

Bẹ́ẹ̀ni, mò wọ aṣọ àkáyọrí ní ibi iṣẹ́ mi. Mo máa ń wọ aṣọ àkáyọrí yìí láti lè dáàbò bo aṣọ tí mo wọ̀ wá láti ilé kí aṣọ náà má bà dọ̀tí. Tí n bá ti wo aṣọ àkáyọrí yìí sí orí aṣọ mi, yóò dáàbò bo òun ni yóò sì máa gba gbogbo ìdọ̀tí sára dípò aṣọ títè mi gangan.

Mo máa ń ṣètò owó iṣẹ́ kíákíá àti pẹ̀lú ìyara. Kódà tí oṣù bá ti dá sí méjì ni mo ti máa ń bẹ̀rẹ̀ sí ní ṣètò owó iṣẹ́ sílẹ̀. Tí a bá sì ti lo ọjọ́ ogún nínú oṣù báyìí ni màá ti bẹ̀rẹ̀ sí ní máa san owó iṣẹ́ àwọn òṣìṣẹ́ mi díẹ̀díẹ̀. Mi ń fi owó iṣẹ́ palẹ̀ rárá o torí pé ẹni tó bá ṣiṣẹ́, ìkà ni kí èèyàn fi owó rẹ̀ dún.

Ibi tí mo fẹ́ràn jù ká bẹ̀rẹ̀ láti ilé bàbá mi, ìyẹn ni yàrá ìbùsùn mi. Mo fẹ́ràn yàrá ìbùsùn mi yìí torí wípé ó tóbi, ó fẹ̀, a sì kùn ní àwọ̀ tí mo fẹ́ràn jù, ìyẹn àwọ̀ búlúù. Lẹ́yìn náà, ibi tí mo tún fẹ́ràn jù ni ìlú Òṣogbo. Mo fẹ́ràn ìlú Òṣogbo púpọ̀ torí wípé ó jẹ́ ìlú tí àlàáfíà wà tí ó sì tutù tí kò sì sí wàhálà àbí ìdààmú kankan púpọ̀ níbẹ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud torí wípé mo gbàgbọ́ wípé orí cloud yìí ni ibi tí ó dára jù láti máa fi àwọn fáìlì sí. Tí ń bá pàrọ̀ fóònù mi àbí ẹ̀rọ alágbèéká mi yìí, kíákíá ni màá sì rí gbogbo àwọn fáìlì mi torí wípé mo ti fi wọ́n pamọ́ sórí cloud. Ẹ̀rọ àgbéká mi ò bá sọnù ju bẹ́ẹ̀ lọ, mà á sì máa rí àwọn fáìlì mi yọ wò lórí cloud.